Mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ní, ó máa lòwo bi mo ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́, mo máa ń like, mo máa ń fẹ́ràn láti ran àwọn èèyàn lọ́wọ́ dáadáa. Sùgbọ́n ó depend, ó lórú ìrànlọ́wọ́ tí mo lè ṣe fun àwọn èèyàn, ó dẹ̀ ní ó rú ìrànlọ́wọ́ ta n ba fẹ́ láti ọ̀dọ̀ mi. Irú tí èèyàn, èèyàn kan báyìí tó bá, bí òòrẹ́ mi báyìí tó bá bèèrẹ́ lọ́wọ́ mi pé kí n wá bá oun ṣe nǹkan, boya wọn fẹ́ ṣe nǹkan, mo lè, mo, mo, mo fẹ́ràn láti máa ran èèyàn lọ́wọ́ gan, gan gidi. Sùgbọ́n ó lójú ìrànlọ́wọ́ tí mo lè ran àwọn èèyàn lọ́wọ́, nítorí pé ìrànlọ́wọ́ pe oríṣiríṣi, nǹkan ta n báa fẹ́ ni mo máa ṣe fún wọn.

Ibi tí mo fẹ́ràn jù nínú yàrá mi, eh, òun ni orí tábù àti ṣẹ́ẹ̀ àti àga ìjókòó. Ànídí tí mo fi fẹ́ràn rẹ̀ ni pé, ibẹ̀ mo ti máa n-- ibẹ̀ mo ti máa ń jókòó láti ṣe àwọn iṣẹ́ tí máa fẹ́ ṣe. À mo dẹ̀ ní fáànù sí ẹ̀gbẹ̀ẹ̀gbẹ̀ẹ́ tó jẹ́ pé ó máa ń fẹ́ atẹ́gùn síi mi tí oru bá mú. So mo fẹ́ràn láti máa jókòó síbẹ̀ dáadáa. Àní ibi tí mo ti fẹ́ràn láti tú máa jókòó sí lórí bẹ́ẹ̀dì, ṣùgbọ́n mi ò fẹ́ràn láti máa jókòó lọ sórí bẹ́ẹ̀dì títítítí nínú yàrá, torí pé tí máa jókòó, tí máa sọ pé mo fẹ́ sọ́ra balẹ̀, mo máa sùn lọ. Mo dẹ̀ fẹ́ máa sùn lọ bẹ́yẹn ní ọwọ́ ọ̀ṣán, àfi tó bá jẹ́ pé ọwọ́ alẹ́ nìkan.

Ti n bá wà ní, ti n bá wà ní ibi iṣẹ́, mo máa ń dáhùn fóònù. Níbi tí má jo kò sí yẹn náà ni mo máa dáhùn e, ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀ sókè jù. Bí ìgbà tí mo bá wà ní inú ilé, ká ní pé mo wà nílé, mo lè sọ̀rọ̀ dáadáa bó ṣe wù mí, ṣùgbọ́n tí mo bá wà ní ibi iṣẹ́ tí fóònù mi bá, tó bá, tó bá rìng, tó bá dú, mo máa gbe, mo dẹ̀ máa sọ̀rọ̀. Màá sọ̀rọ̀, ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀ sókè dé ibi tí màá ti máa, à mí dẹ̀ kíì ní ṣe àwàdà jù torí pé mo wà ní ẹ́, ẹnu iṣẹ́. Èèyàn gbọ́dọ̀, èèyàn ní láti bọ̀wọ̀ fún ibi iṣẹ́, ibi tí ó ti ń ṣiṣẹ́. So mo máa gbe. Tí màá dẹ̀ rí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí fóònù yẹn pé, ẹ́, ó jẹ́ ọ̀rọ̀ àwọn nnkan tó jẹ́ pé personal to je pé àwọn etí mi kóò gbọ́dọ̀ bá mi gbọ́, mo máa jáde máa lọ sínú ẹ́, ìbọ̀sẹ̀ láti lọ sọ̀rọ̀ níbẹ̀. So bí mo ṣe máa ń sọ̀rọ̀ ní ẹ́, ibi iṣẹ́, mo sì máa ń gbé fóònù ní ibi iṣẹ́ nìyẹn.

Ó ti tó, ó ti tó bí oṣù mẹ́ta tí mo ti fò kẹ́yìn báyìí, ṣùgbọ́n mo máa ń, máa ń fò dáadáa, dáradára, dáadáa. Ṣùgbọ́n ó ti tó bí oṣù mẹ́ta tí mo ti fò kẹ́yìn báyìí, torí gbogbo àwọn ìrìnàjò tí mò ń, tí mò ń rìn ní àwọn ìgbà yìí kò gba kí, kí máa fò, torí àwọn ibi to je pé mo lè gbé, ehn, mótò dé bẹ́ẹ̀ ni, so ó ti ṣe díẹ̀, ó ṣe díẹ̀ tí mo ti fò kẹ́yìn. Ṣùgbọ́n mò ń, mò ń, mò ń, mò ń lérò láti fò ní oṣù ta fẹ́, ta fẹ́ mú yìí, ní oṣù January, mo ní erò láti fò.

Mo ti dú-- yeah, bẹ́ẹ̀ni mo ti dúró, ehn, lílo ẹ̀rọ ayélubára, ehn, ayárá bí àṣá rí, fún ìgbà kan díẹ̀, fún-- nígbà tí, ehn, fóònù, fóònù mi ò bàjẹ́. So, mi ò ní, mi ò ní nǹkan láti lò láti fi wà ní, láti lo ayélubára. So, mo ti dúró díẹ̀ fún ìgbà kan tí mi ń lo, ehn, ẹ̀rọ ayélubára ayárá bí àṣá, fún, fún, fún ọ̀sẹ̀ méjì náà péré náà ni mi, mi ì fi rí lò. Ọ̀sẹ̀ méjì péré nígbà tí mo dẹ̀ tún fóònù mi ṣe. Àti ìgbà yẹn náà mo dẹ̀-- ṣùgbọ́n gbogbo ìgbà tí fóònù mi bá da, tí fóònù mi ò bá bàjẹ́, kò sí nǹkan tó ṣe mí tó le jẹ́ kí n lo, ehn, ẹ̀rọ ayárá bí àṣá.

Mo máa ń sùn dáadáa, ó máa ń rùn nígbà tí mo bá sùn. Mo máa ń rùn sùn dáadáa. Ṣùgbọ́n nígbà mí tí oru bá mú tí ẹbí wẹ̀, nítorí pé, ẹ́, ilẹ̀ Yorùbá, oorun tó run bá mú gidi, mo lè máa rí oorun sùn. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà mo máa ń, mo máa ń sùn dáadáa. Mo máa ṣí fèrèsé sílẹ̀, só dára atẹ́gùn a lè fẹ́ wọlé tí ó bá sí iná. Lẹ́yìn tí iná bá wà, mo máa tan fan, só dára, ó lè jẹ́ kí n sùn dáadáa. Ṣùgbọ́n mo máa ń, mo máa ń fẹ́ràn láti sùn dáadáa, mo lẹ̀ṣin máa ń sùn dáadáa. Mo máa ń wẹ̀ ní alẹ́ kí ó tó di pé mo sùn. Só dára, màá tún lè sùn dáadáa. Ṣé mo máa ń sùn dáadáa?

Mo fẹ́ràn, eh, eré ìdárayá football-- eh, basketball. Mo máa like láti play. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, mo wà ní, eh, ara àwọn tó ń play basketball fún ilé ìwé wa nígbà yẹn. So mo like, eh, basketball gan. Then tí nba wà nle ní tí mi bá rí nǹkan ṣe tí mo bá lè lọ sórí field láti, láti lọ play basketball. Mo máa like láti play ludo àti ayò ọlọ́pọ́n. Though ayò ọlọ́pọ́n yẹn mi ò fi bẹ́ẹ̀ mọ̀ ọ́n. Bon ṣe é ṣe dáadáa láti play rẹ̀ dáadáa ṣùgbọ́n ludo yẹn mo mọ̀ ọ́n dáadáa. Ṣùgbọ́n bábà ń bá rí ẹ, mo wa like láti play basketball gan gan. Mo, mo, mo fẹ́ láti tẹ̀síwájú nípa basketball yẹn ṣùgbọ́n mo, mo kọ stop of recent.

Mo máa ń wọ fìlà dáadáa. Fìlà tó máa ń pè ní face cap mo máa ń wọ dáadáa. Fìlà jẹ́ ikan lára, ẹ, àwọn aṣọ tí mo máa ń, tí mo máa ń wọ. Ehn, lọ́pọ̀ ìgbà nígbà tí mii bá ṣe, tí n bá ṣe irun mi, tí n bá ti ṣe irun mi, so mo máa dé fìlà sórí ẹ sọ́dà àwọn ènìyàn ò ní mọ̀ pé mi ò tí ì ṣe irun mi. And fìlà dáa, ó máa, ó fit mi tí n báa wọ. Ṣo mo máa ń dé fìlà dáadáa? Mo máa ń dé fìlà. Fìlà face cap ni, kò kín ṣe àwọn fìlà táwọn bàbá yẹn máa ń wọ o. Fìlà face cap mo máa ń dé.

Mo máa ń fẹ́ràn láti fọ ọkọ̀ mi ní, ẹ́ẹ́, ọwọ́ alẹ́ tí máà ti lè dé láti ibi iṣẹ́. Ọ̀ láarọ̀ kùtùkùtù kí n tó lọ ibi iṣẹ́ láàárọ̀, ṣùgbọ́n àárọ̀ yẹn ó ti lè bọ́ sí, ó ti lè máa bọ́ sí kánjúkánjú. So nígbà mí alẹ́, màá ti fọ̀ ọ́ ní alẹ́ sílẹ̀. Ìyẹn tó bá dọ̀tí gidigidi ni o, bí i pé tí a sì mú, mo fi ọkọ̀ yẹn tẹ idọ̀tí lọ́nà ló máa jẹ́ kí n fọ̀ tí máà ti lè dé ilé. Bọ̀ ní gbogbo ìgbà, ẹ́, ìparí ọ̀sẹ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi. Ọkọ̀ tí mbá ti lè fọ̀ ní ìparí ọ̀sẹ̀ ni ọjọ́ Sátidé báyìí, ó tún dí ọjọ́ Sátidé mi kí n tó tún fọ̀ ọ́. Ṣùgbọ́n tó bá dọ̀tí lọ́nà níbí á òjó rọ̀, àwọn ọ̀nà ò dá tí gbogbo táyà wọn á dọ̀tí tó ti ga nǹkan sí ara mọ́tò yẹn, mi lẹ̀ lè máa gbé kiri bẹ́ẹ̀. So màá fọ̀ ọ́n ní alẹ́ torí àárọ̀ mi ò lè mára ye láti fọ̀ ọ́.

Mi kì í máa ń ṣe ìtọ́jú ọjà nítorí pé ọ́fíìsì ni mo ti ń ṣiṣẹ́. Ṣùgbọ́n tí máa lọ ilé lọ́dọ̀ àwọn òbí mi, màá bá wọn dúró sí, ẹ́, ọjà wọn ní ṣọ́ọ̀bù wọn nínú ọjà. Ṣùgbọ́n èmi o-- èmi fúnra rárá mi ò kí ń, ẹ́, máa ń ṣe ìtọ́jú ọjà torí inú ọ́fíìsì ni èmi ti ń ṣiṣẹ́. So kò d á de kí ń ta ọjà bẹ̀. A máa ń attend sí, ẹ́, customer ni. So mi kì í máa ń ṣe. Ṣùgbọ́n tí mba ti lọ lọ́dọ̀ àwọn òbí mi ní ilé, màá bá wọn dúró sí, ẹ́, inú ọjà láti máa bá wọn bójú tó ọjà wọn. Tí wọ́n bá sílé nígbà mígan, wọ́n máa ń fi mígán sílẹ̀ síbẹ̀ kí èmi máa bá wọn bójú tó ọjà yẹn.

Bí mo ṣe máa ń ṣe irun mi ó yàtọ̀. Ó dẹ̀ pe oríṣiríṣi, ó lójú àsìkò ibi tabáwà. Nígbà ọdún, ìgbà gbà mi ò máa ń ṣe á, tí màá-- ko je pe ìgbà tó jẹ pé mi ni màá lọ ibi iṣẹ́, ti mi lọ ibi iṣẹ́ bí fún ọjọ́ méji abi meta mo lè ṣe bí àdìmọ́lẹ̀. Ẹ̀hẹ́n, mo kà ní pé mò ń lọ ibi iṣẹ́ tàbí mò ń jáde, ṣẹ́ dá kí ń dé wíìgì, mo lè ṣe àdìmọ́lẹ̀ kí wọ́n á dé wíìgì sórí ẹ̀, tàbí kí n lọ sọ́dọ̀, ẹm, àwọn onídìrí ko bá mi ṣe irun bí twisting, ko bá mi ṣe irun àwọn oríṣiríṣi style, Bob Marley, àwọn style tó wà n ta. So ó lójú, ó lójú bí mo ṣe máa ń, ẹhẹ, bí mo ṣe máa ń ṣe irun mi. Torí nígbà mìíràn mo dẹ̀ máa ń like lá-- ní opọ̀ ìgbà mo máa ń like láti ṣe àdìmọ́lẹ̀ yẹn torí pé wọ́n á le bu omi sórí mi, tí bàá ti ń wẹ̀. And tí bàá ti ń jáde mo kọ máa dé wíìgì ni. Torí mi lè máa gbé irun àdìmọ́lẹ̀ kí n lọ sí ibi iṣẹ́, so mo máa dé wíìgì. Ṣùgbọ́n mo máa ń like láti ṣe o-- mo máa fẹ́ ṣe irun mi, mo máa like láti ṣe style tó bá, tó bá wù mí mo máa wo, mo máa lọ sí online, mo máa wo àwọn style tó bá wù mí, dẹn máa fún onídìrí yẹn ko bá mi ṣe, so ó lójú.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń ṣe ni pé kí máa attend sí, a máa ń pè é ní tech, iṣẹ́ tech. Pé kí eyan máa attend sí, ehn, àwọn customer ní online, a máa ń pè wọ́n ní customer service. So, tí àwọn customer wa bá ní, ehn, nǹkan láti sọ fún wa, àwa lọ máa, àwa la máa dá wọn lóhùn. To n bá ní ìbéèrè láti bèèrè, a máa da wọn lóhùn. Tàbí tí wọ́n bá ní, ehn, ìṣirò tó wọ́n kojú, ehn, fo lórí, ehn, service wa, àwa náà la máa dá wọn lóhùn. So, iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo tí mò ń ṣe nìyẹn.

Mo fẹ́ràn láti máa mu wáìnì, wáìnì tí ò ní ẹ́ ọtí nínú. Ibí tí n báa jáde, tí n ba lọ sí òde báyìí ní patí, mo máa like láti mú wáìnì. Mi kìí like láti mú soda drink yẹn. And nǹkan tí mo tún like láti mú ni àwọn fruit juice tí wọ́n ò fi, tí wọ́n ò add anything like chemical sí nínú. Mo máa n fẹ́ràn láti mú because ó da lára. So nígbà mí tí n bàá wà n le, mo máa ń ṣe fún ara mi. Màá ra fruit, mo ra bí watermelon, màá ra bí ọsàn. Mo máa blend ẹ̀, màá dé mix ẹ̀, màá dé mú, màá ṣe fún ara mi. Tó iye náà tun da gan ju kí eeyàn lọ máa rà ní ìta lọ.

Wákàtí tí mo máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́ ó pọ̀ oò, ó pọ̀. Ti máa ń lọ sí ibiṣẹ́ ní, ẹ́, ọwọ́ ago méje ní àárọ̀. Mo máa padà dé ní ọwọ́ ago mẹ́fà. Méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, ìní, èjì, ẹta, ẹ́rìn, àárún. So káṣa ni wákàtí méjìlá mo máa fi ń ṣiṣẹ́ ní, ẹ́, ojoojúmọ́. Ṣùgbọ́n nígbà mi ò máa ń jù bẹ́ẹ̀ lọ torí nígbà mi, a lè pẹ́ ka tó kí n tó kúrò níbi iṣẹ́. Igba mi mo lè pẹ́ tí iṣẹ́ bá pọ̀, mo lè kúrò ní ibi iṣẹ́ ní ọwọ́ a- ní nǹkan bi wákàtí, ẹ́, mẹ́jọ. So, ìgbà mi ó lè jẹ́ bí i wákàtí mẹ́rìnlá. So ó porisirisi, ó kórìṣìrìṣi wákàtí tí mo máa fi ń, tí mo máa fi ń ṣiṣẹ́, ojú, olójú, oloju gan gidi.

Mo máa ń fẹ́ràn láti, mo máa ń fẹ́ràn láti tọ́jú ara mi gan. Mo máa ń fẹ́ràn láti tọ́jú ara mi gan. Àná àwọn, àwọn ọ̀nà tí mo máa ń fi tọ́jú ara mi ni pé mo máa ń wẹ̀, tí mo bá le jí lára òpin tó ṣe ẹni tí mo máa wẹ̀, tí n má dẹ̀ ti wẹ̀ tán, mà á jẹun. Mo máa ń ìsọkún oúnjẹ tí mo ń jẹ, oúnjẹ tó dá, tó dá lára dáadáa ni. Kò ṣe pé kí nǹkan mo máa jẹ àwọn oúnjẹ tó ní, oúnjẹ tó ní àǹfààní ní ara. So mo máa like láti jẹ oúnjẹ tí ó bá ní àǹfààní púpọ̀ ní, ehn, púpọ̀ ní ara. Mo máa ń fẹ́ràn láti jẹun dáadáa. Àná ọ̀nà tí mo tún máa ń fi tọ́jú ara mi ni pé mo máa wọṣọ tó dáa. Mo dẹ̀ máa ń ra cream tó dá, ehn, mo máa ń lo, mo ìsọkún máa ra cream tó dá tí màá fi pa ara mi. Mo dẹ̀ tún máa wọṣọ tó bá dá, torí bí àwọn Yorùbá ṣe máa ń sọ "ìrínisí ni ìsọnilọ́jọ̀". Mo máa wọṣọ tó dáa, màá jẹun tó dáa, màá, màá tọ́jú ara mi, màá wẹ̀. O lè kọjá lẹ́gbẹ̀ẹ́ mi báyìí kí o máa gbọ́ ohùn tí ó dá rárá. Ohùn tó bá dá ni mo máa, ló máa jáde, ló máa jáde lára mi, tó bá kọjá ní, tó bá kọjá ní ẹgbẹ́ mi. So mo máa ń jẹun dáadáa. Àwọn ọ̀nà tí mo máa ń fi tọ́jú ara mi, àwọn ọ̀nà tí mo máa ń fi tọ́jú ara mi nìyẹn. Torí ó dáa kí ọ̀ún tọ́jú, kí ọ̀ún máa tọ́jú ara ẹ. Because tí àwọn èèyàn bá rí pé ó jẹ, ó ń tọ́jú, a-- kò dẹ́ ibà tí èèyàn bá ń gba owó tó pọ̀ tó dípò ìsọkún fẹ́ máa tọ́jú ara ẹ. Because tí àwọn èèyàn bá ti rí pé òun ń tọ́jú ara ẹ, àwọn èèyàn á máa, ó ní àwọn ọ̀wọ̀ kan tẹ́ pé àwọn èèyàn á máa fi bọ̀ ẹ́, wọ́n ò ní máa sọ̀rọ̀ sí ẹ yàmáyaàmá, wọ́n ò ní máa sọ̀rọ̀ sí ẹ bó ṣe òun wọ́n. So mo fẹ́ràn láti máa tọ́jú ara mi dáadáa.

Mo máa ń like láti tọrọ àfo-- tó bá jẹ́ pé èèyàn tó jù mí lọ, tó jẹ́ pé mi ò lè bá ẹni yẹn sọ̀rọ̀, mo máa rán èèyàn sí ẹni yẹn kó lọ bá ẹni yẹn sọ̀rọ̀, torí kí má lọ-- àfi tó bá jẹ́ pé ẹni yẹn jẹ́ èèyàn tó jẹ́ pé ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó jẹ́ pé mo lè bá a sọ̀rọ̀, mo máa bá a sọ̀rọ̀ fún'ra mi but. Tó bá jẹ́ pé èèyàn tó jẹ́ pé ó lè, and tó yẹ́ pé èmi ló jẹ̀bi, mo máa like, mo máa fẹ́ràn láti bá ẹni yẹn sọ̀rọ̀, but ti má rí pé ẹni yẹn ò, kò, kò fi bẹ́ẹ̀ gbàgbọ́ báyìí, ó ti fẹ́ má hẹ́n-hẹn, ṣùgbọ́n máa, mo dẹ̀ mọ̀ pé èmi náà ló jẹ̀bi, mo máa rán èèyàn sí ẹni yẹn kó bá mi lọ bá ẹni yẹn sọ̀rọ̀. Ju pé k'èmi ni, kí èmi kó ba, kí èmi nìkan kó bá sọ̀rọ̀ lọ. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé èèyàn bí ẹgbẹ́ mi ni, mo máa bá a sọ̀rọ̀, tí wá pé èèyàn tó, tó jẹ́ bí àbúrò mi ni, mo máa pè é, mo máa dẹ̀ bá a sọ̀rọ̀. So bí mo ṣe máa ń like láti tọrọ àforíjì? Mò dé máa sọ pé mo dé like láti, tí mo bá rí pé èmi gangan ló ṣẹ̀, mo máa tọrọ àforíjì. Torí mi ò fẹ́ràn, mi ò like láti má ṣe àwọn èèyàn.

Mi ò kí máa n kọ ìròyìn ní ibi iṣẹ́ nítorí pé mi ò ṣiṣẹ́ ní ibi tí wọ́n ti ń kọ ìròyìn. Iṣẹ́ tí mò ń ṣe, ó jọ mọ́ iṣẹ́ tó máa-- tí a máa fi n dá àwọn customer lóhùn. Èmi ò kí máa n kọ ìròyìn ní ibi iṣẹ́. Ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ ní ibi iṣẹ́, a ní èèyàn kan lára wa tó máa ń kọ ìròyìn, ṣùgbọ́n èmi ò sí ní ara àwọn tó máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ torí ọ̀nà mi ò jọ mọ́ ìròyìn kíkọ rárá.

Mi kì í máa ń na ara mi. Even though tí mo bá ṣe nǹkan tí ò dára, like tí máa sì, máa mọ̀ pé nǹkan tí mo ṣe ò dára, mo máa pe ara mi jókòó dání, màá sọ fún ara mi pé nǹkan tí màá ṣọ àwọn nǹkan tí mo ṣe tí ò dára ní ọjọ́ mi, ṣọ́ dà mí ní padà ṣe ẹ́ mọ́ ju pé kí ń máa na ara mi. Torí tí máa ń pe mo fẹ́ na ara mi, ìyẹn ò sọ pé lọ́jọ́ mi pé mi ò ní padà ṣe irú nǹkan tí mo ṣe yẹn mọ́. Even though tí ọmọ ìkirè kan tó bá ṣẹ mi, mi ò ní nàá, mi, mi ò ní nàá because èmi rí nínà yàn sí, ehn, nǹkan tí ò dára. So, mi kì í na ara mi rárá. Mi dẹ̀ ní èrò láti na anybody náà.